Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Okay, ìbéèrè rẹ dáa. Mi ò kí ń má mu coffee níbi iṣẹ́. Àmọ́, mímu coffee níbi iṣẹ́ dára púpọ̀ nítorí ó máa ń jẹ́ kí ara èèyàn balẹ̀. Bẹ́ẹ̀ ni, ó máa ń jẹ́ kí ara èèyàn balẹ̀. Tí èèyàn bá mu coffee, ó máa-- ara, ara, ara ẹni náà máa balẹ̀. Ye ó dẹ̀ máa gbádùn ara ẹ̀. Ni gbogbo ọjọ́ yẹn, ló máa fi, wà ní ìlera pípé. So, àmọ́ níbi iṣẹ́ mi, mi ò kí ń mu, mi ò kí ń mu coffee. Mi ò kí ń mu coffee. Rárá, mi ò mu coffee.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì tí mo máa ń fi ń clock in, tí mo máa ń fi wọ inú ibi iṣẹ́. Mo ní lọ́wọ́. Ibi tí mo ti ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ni kí ẹ̀ni kò bá mú káàdì rẹ̀ wá kò ní lè wọ inú ilé iṣẹ́ torí ilẹ̀kùn tó wà bẹ́ẹ̀. Káàdì ilé iṣẹ́ yẹn, òun ni a máa fi ń wọ inú ilé iṣẹ́. So tí káàdì ò bá sí lọ́wọ́ wa, a ò ní lè wọ inú ilé iṣẹ́

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹbí mi máa ń ṣe àṣà Igbo àmọ́ ilẹ̀ Yorùbá ló bí mi sí. Ìdí ni yii tí mo le sọ Yorùbá díẹ̀díẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Mi ò lè rántí o. O ti ṣe díẹ̀ tí mo ti lọ rí dókítà gbẹ̀yìn. Ó dà bii pé a ti fẹ́ tó bii oṣù márùn-ún.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi, ah mi ò tí ì gun rí o. Mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Àmọ́, mo máa fẹ́ gun lọ́jọ́ kan.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ìbéèrè yìí dára púpọ̀. Bá ṣe máa ń kí àwọn èèyàn, a máa dọ̀bálẹ̀ kí wọn, a de máa kí wọn dáadáa.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ ni o, mo máa ń fi ìpara sára. Ìpara dára lọ́pọ̀lọpọ̀. Tí ẹyan bá lò ìpara sára, ó máa ń jẹ́ kí àwọn, àwọn ẹ̀yàn dán. Yóò jẹ́ kí àwọ̀ ẹni bẹ́ẹ̀ dán gidi gan. Ẹni yẹn a dẹ ma.

Ṣé o wọ gíláàsì? Rárá o, mi ò wọ gíláàsì. Mi ò dẹ́ kí n wọ, nítorí ojú mi méjèèjì ṣíwà, sì dára púpọ̀. Mo dẹ̀ ṣì fi n ríran dáadáa, so mi ò wọ gíláàsì bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? O daa àwọn, mo maa ń bá wọn sọ̀rọ̀ ni. Mo kò máa bá wọn sọ̀rọ̀. Àwọn ǹkan tí ó daa ni mo máa ń sọ fún wọn. Mo dá máa fi ìyẹn fà wọ́n wá, máa fi fà wọ́n mọ́ra.

Ìgbà mélòó ni o máa n ní ipàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Lọ́sọ̀ọ̀sẹ̀, ìgbà mí i, ìgbà kan, ìgbà mí i, ẹẹ̀mèjì ni mo máa n ní ìpàdé.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Háá! Nínú àpò mi, bá se n sọ̀rọ̀ báyìí, kúlíkúlí mẹ́ta ló wà nínú àpò mi àti ṣúgà tí mò ń fi, tí mò fẹ́ fi mu gààrí lọ́sàn-án ló wà lọ́wọ́ mi. Bye bye.

Ṣé o fẹ́ran ìmọ̀lẹ́ owúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Háá, èmi gẹ́gẹ́ bí ọkùnrin, mo fẹ́ran ìmọ̀lẹ́ owúrọ̀ dáadáa, dáadáa ju ti ìrọ̀lẹ́ lọ.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Rárá o, tí èmi bá fẹ́ kọrin, mo máa ń kọrin táwọn èèyàn máa gbọ́. Wọ́n máa ń gbọ́ dáadáa. So, mi ò kí ń máa ń kọrin kẹ́lẹ́, kẹ́lẹ́. Orin táwọn èèyàn máa gbọ́, mo máa ń kọ.

Báwo ni ìwà ìsọ̀wọ́ rẹ ṣe rí? Á, ìwà mi, mo lè sọ pé ó wà, ẹ́, ìwà, ìwà tèmi ó dára. Ehn, ó dára.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà, àmọ́ fìlà tí mo máa ń wọ titi àwọn elédè gẹ̀ẹ́sì ni ohun mo máa ń wọ̀. Mi ò kí ń wọ tí tí Ankara àti àwọn yòókù.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́pọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn tì tajọ́ máa ń ṣiṣẹ́. Nítorí mi ò ní fẹ́ kí kì n má mọ àwọn tí mo n bá ṣiṣẹ́

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Wẹ̀ ọ, mi ò kì í máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́. Nítorí wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ pé ká máa ma mú fóònù wọnú kíláàsì tá ń ka awon. Nítorí olùkọ́ ni mí.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́, màá ń tọ́jú ẹ̀ dáadáa. Mo dẹ̀ máa ń tọ́jú ẹ̀ nítorí ẹni, ẹni tí ó bá mọ bí wọ́n ṣe ń pa owó pamọ́, wọ́n máa jí lówó ni. Wọ́n a jí owó, wọ́n a jí owó ẹ̀.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast. In fact, ọ̀rẹ́ mi kan ní podcast tó máa ń ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀. Mo dẹ̀ máa ń lọ sọ̀pọ́ọ̀tì rẹ̀ níbi tó ti ń ṣe podcast. So mo máa ń gbọ́ podcast lóòrèkóòrè.

Ṣé o máa ń beerè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o, tí n bá ń jáde tí mi ò bá dé mọ ibi tí mò ń lọ ká kà kí n sọnù, màá yáa béèrè, màá yáa béèrè ọ̀nà lọ́wọ́ àwọn tón wà níbẹ̀ wọn a dè sọ fún mi, ṣo mo maa n béèrè.

Ṣé o máa ń kọ kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni, òní nǹkan tí a máa ń lò, a máa ń lò nǹkan tí a máa ń fi ń kọ ṣẹ, bírò. Mo máa ń lò bírò, mo máa ń kọ, máa ń kọ nǹkan pẹ̀lú ọwọ́. Bẹ́ẹ̀ ni.

Ìgbà mélòó ni o máa ń fọ́ ọwọ́ lójojúmọ́? Mo, mi ò lè ka o. Kò ní, kò ní ó n ka o Mi ò lè ka o. Nítorí tí ń bá lọ sí tọ́ílẹ́ẹ́tì tí bá ṣe jáde, mo máa fọwọ́ mi. Tí bá fọwọ́ gbé nǹkan tí mi ò fẹ́ràn, mo máa fọwọ́ mi. So mo máa ń fọwọ́ nígbà púpọ̀.

Irú etígbó wo ni o máa ń lọ? A! Mi ò kí ń jáde bẹ́yẹn, mi ò kí ń fi bẹ́ẹ̀ jáde bẹ́yẹn. So, mi ò kí ń jáde, mi ò ń lọ síta bẹ́yẹn bẹ́yẹn bá ẹ bá ẹ.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà, mo dẹ̀ máa ń lọ ní tèmi, mi ò kí ń, mi ò kí ń fa wàhálà, mi ò fa wàhálà rárá.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì, àti ewa àti stew lórí ẹ̀. Kẹja wa ń bẹ, kẹran wá ń bẹ, ki pọ́nmo kí yen náà de síwà n be Kó waa fi irú kó fi ṣe.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Rárá o, mi ò ń mu Ògùn lójoojúmọ́. Àfi ìgbà tí n bá wà, ah, tí bá sìkì nìkan ni mo máa ń lo ògùn. Ìgbà mí, mo kọ máa sinmi, ó dẹ̀ máa wà okay, mo máa, mo máa wà alright after some time.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Kí n tó ta ọjà, mo máa ń yẹ̀ ẹ́ wò dáadáa. Máa ti yẹ̀ ẹ́ wò dáadáa, fínnífínní, mo máa gban ẹ, ni mo ṣe máa wáa ta.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni o, àwọn fáìlì mi orí cloud mo máa ń fi wọ́n sí, nítorí cloud tó to wà yẹn, ó máa n, o wà safe níbẹ̀ yẹn ju orí fóònù mi lọ.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ìtọ́jú ọjà dára gidigidi nítorí àwọn èèyàn la máa ta ọjà náà fún, so a gbọdọ̀ tọ́jú ẹ̀. Idí ní èyí, mo máa ń tọ́jú ọjà dáadáa.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jùlọ? Hmm àkókò tí mo fẹ́ràn jù lọ ni òwúrọ̀. Nítorí lówúrọ̀, mo sì máa mo kàn like òwúrọ̀, òwúrọ̀.

Ṣé o féràn jíjó? Bẹ́ẹ̀ni, mo máa ń jó lọ́pọ̀lọpọ̀. Mo féràn ijó gan. Tí mo bá ń gbọ́ orin báyìí, bíi ní pé kí máa jó ló máa ń ṣe èmi, lóyún ń ṣe èmi. So mo like orin, mo like ijó gan.

Ṣé o fẹ́ràn àwọn alọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn e gidigidi gan-an nítorí ó máa ń mú inú èèyàn dùn. Irú alọ́, àwọn alọ́ yẹn wọ́n máa ń mú inú èèyàn dùn. Ẹni tí inu ò bá dùn tẹ́lẹ̀, inú à bẹ̀rẹ̀ sí ní dùn, so mọ fẹ́ràn ẹ́.

Báwo ni o ṣe máa ń tọ́jú araa rẹ? Mo máa ń tọ́jú ara mi gan oo. Lóorèkóorè, mo máa ń rà nnkan tó da fún ara. Mo dẹ̀ maa jẹ́, tí n bá jẹ, mo máa wábi kan tí mo máa sùn. Nítorí a nílò ohun gidi láti le function properly dáadá.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Mi ò lè kà báyìí ó, nítorí olùkọ́ ni mí. Àmọ́ ọjọ́ Saturday àti Sunday àti ìgbà ta bá ní bírèèkì ni mo máa ń sinmi.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Tó jò bá ń rọ̀, ìgbà mí, mo máa ń wà nú ilé, màá wà nú yàrá mi. Àmọ́ tí kò bá sí omi ní ilé, tó jò bá ń rọ̀, mo máa lọ gba omi ojò, a máa fi fà abọ́, a máa fi wẹ̀, àdí a máa fi fọṣọ.

Kí ni àádùn tí o fẹ́ràn nínú ice cream? Ice cream jẹ́ ǹkan tí mo fẹ́ràn gan. Mo fẹ́ràn ice cream. Mo fẹ́ràn gidi gan ni. Bó yẹ máa ń tutù lẹ́nu. Tó máa ń tutù lẹ́nu yẹn, mo fẹ́ràn ẹ bó ṣe máa ń dùn gan, mo dẹ̀ tún fẹ́ràn ẹ̀ náà.

Ṣé o ti lọ sí Àgọ́ rí? Rárá o, rárá o, mi ò ti lọ sí Àgọ́ kankan rí o. Àgọ́ Ọlọ́pàá, àgọ́ ó, mo tho mo ti lọ, mo ṣẹ̀ rántí ni. Mo ti lọ sí Àgọ́ Ọlọ́pàá rí, mo lọ rí ọ̀rẹ́ mi kan tan ti tó wà, tan, tó wà ní à tímọ́ ilé Ọlọ́pàá, Àgọ́ Ọlọ́pàá, mo ti dé bẹ̀ rí.

Ṣé o fẹ́ràn jiyàn? Bẹ́ẹ̀ni o, láti máa jiyàn mo fẹ́ràn re gan-an ni. Nítorí ìgbà tí mo wà síkùulu, ilé ìwé University of Ibadan bí i tí mo ti kàwé ní yan, political science ni mo dẹ̀ ṣe ni school. So a máa ń jiyàn dáadáa.

Ṣé owó tí, tí ò ń gbà dára tó? Kì má parọ́, kì má jalè. Owó tí mò ń gbà ò tó mi o, kò tó mi ná. Àmọ́ a sì máa manage ẹ náà ni. A máa manage ẹ. Kò tó o but, kò dára tó but a máa manage ẹ.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Onígbá kan tí mo lọ sí Ìjẹ̀bú-Òde tí mi ò mọ̀nà dáadáa. Ó yẹ kí n bèèrè lọ́wọ́ àwọn tan wà n bẹ̀, kan lè tọ́ mi sónà, but mi ò bèèrè. Ìdí ni yìí tí mo fi ṣí ọ̀nà lọ́jọ́ yẹn. Ìyá yẹn dẹ̀ jẹ mí gan, ìyá jẹ mí gan nígbà yẹn. Bọ̀ mo padà, à, mo bá ti kó mo, mo a padà béèrè lọ́wọ́ àwọn kan, Tọ́ à tọ́ mi sónà tí mo fi délé.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ jẹ́ eré àlọ́ pípa. Kó máa pàlọ́ fún mi, kó máa sọ ìtàn, ìtànú Bíbélì fún mi, mo máa ń gbádùn ẹ̀ dáadáa. Iyẹn mo fẹ́ràn jù lọ. Àwọn ì, àwọn ìtàn Ábúráhámù tí àwọn ọmọ Ísírẹ́lì ní, nínú Báíbù, nínú Bíbélì, òun ni mo fẹ́, mo fẹ́ràn jù lọ.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? A, kò rọrùn o. Kò rọrùn rárá, rárá, rárá láti darí àwọn ènìyàn jí. Kò rọrùn. Kin máa pàrọ́, kè má jalè. Dí darí àwọn ènìyàn jí ó rọrùn rárá. Kò rọrùn. Ǹkan tí mo lè, tí mo lè sọ nìyẹn. Kò rọrùn rárá o. Kò rọrùn.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mumu, mímu tí mo fẹ́ràn jù jẹ́ ọtí Pepsi tàbí Coca Cola. Tí n bá dẹ́rì Fanta náà, àmọ́ o Pepsi ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn e gidi nítorí gáàsì tó wà nínú rẹ̀ àti bó ṣe rí.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń ṣiṣẹ́ mi déédéé nì oo. Iṣẹ́ tó bá ní kí n ṣe, òun ni mo máa ń ṣe. Mo dẹ̀ máa ṣe dáadáa. Tọkàntọkàn ni mo fi máa ń ṣe. Mo máa ń ṣe dáadáa. Ti bá dẹ̀ ṣiṣẹ́ mi dáadáa, ó máa ń jẹ́ kí n tayọ nínú àwọn alábáàṣiṣẹ́ pọ̀. Ó máa ń jẹ́ kí n ta-- ó máa ń mú mi tayọ. So mo máa ń ṣiṣẹ́ mi dáradára. Bó ṣe yẹ kín ṣeṣe òun ni mo yẹ máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkókó rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Mo máa ń monitor nǹkan t'ọ́n máa ń ṣe ni o. B'ọ́n bá fẹ́ ṣe nǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì, mo máa rí dájú pé mo wà ńbẹ̀ pẹ̀lú wọn. B'ọ́n ṣe ń wò ó, èmi náà ń wò ó, a jọ ń wò ó ni. A dẹ̀ ṣì, aá dẹ̀, a dẹ̀ jọ máa máa wò ó ni. Nítorí íńtánẹ́ẹ̀tì ti burú báyìí, nǹkan tí kò yẹ kó sí lórí íńtánẹ́ẹ̀tì ló wà ńbẹ̀ báyìí. Tí n bá ti fún wọn ń phone mi báyẹn, mo máa ń rí dájú pé mo wà pẹ̀lú wọn, a dẹ̀ jọ máa máa wò ó.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Mo ní orúkọ púpọ̀ o. Mo ní orúkọ bíbélì, ìyẹn Daniẹ́ẹ̀lì nínú bíbélì. Mo dẹ̀ tún ní orúkọ Íbò tó ń fún mi Chinedu, ó ń dẹ ni Ọlọ́run ló ń darí mi, ìtumọ̀ ẹ̀ yẹn. Wọ́n dẹ̀ tún fún mi lórúkọ Yorùbá Ayọ̀túndé. Ayọ̀ tó tún dé tó tún padà dé ni orúkọ tí mo ní ní ìyẹn. Ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni mo ti sọ báyìí.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Irun mi, ẹ̀ẹ̀kan lóṣù mo máa ń gẹ. Sátidé tó kẹ́yìn nínú oṣù, òun ni mo máa ń gẹ irun mi. Nítorí gígẹ irun níbí báyìí ní Nàìjíríà níbi tí mo ń gbé, ó ti wọ́n, ó ti wọ́n. One thousand naira la máa ń gẹ irun. Ẹ̀ẹ̀kan lóṣù mo máa ń gẹ irun mi. Ẹ̀ẹ̀kan ni. Ìgbà mí, ó máa ń bọ́ sí oṣù kejì kí n tó gẹ. So ẹ̀ẹ̀kan mo máa ń gẹ irun mi. Mo máa ń gbé fún ọ̀sẹ̀ bí mẹ́rin sí márùn-ún kí n tó gẹ.

Kí ni ìgbádùn rẹ̀? Mo máa ń fẹ́ran kí gbogbo àwọn ará ati ẹbí mi kà jọ wà, kà jọ wà, ki won yí mi ká, kà dẹ̀ jọ wà. Ǹkan tí emi fẹ́ran ni yẹn. Kí mímu àti jíjẹ ṣàa wà ká máa jẹ ká máa mú ká dẹ̀ máa sọ̀rọ̀. Wọn máa ń dùn mọ́ mi. Ǹkan tí mo fẹ́ níyẹn, ìgbádùn mi nìyẹn. Ìgbà mí kí ǹ kan tán fáànù mi, kí n wẹ̀ kí n tán fáànù kí n dẹ̀ sùn àbí kí n máa wo fíìmù lórí fóònù mi tàbí orí tẹlifíṣàn.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, àmọ́ ìgbà mí mo máa ń lo aṣọ ìbora, ìgbà mí mo dẹ̀ máa ń sùn láì lo aṣọ ìbora. Tí afẹ́fẹ́ bá ń fẹ́ dáadáa, tí bá rí pé ó ń fẹ́, mo máa fi aṣọ ìbora bora mi. But torú bá wà, torú bá mú, mi ò kí ń fi aṣọ ìbora bora, mo kàn máa sùn báyẹn láì lo aṣọ ìbora. So ìgbà mí mo máa ń lo, ìgbà mí mi ò de kí n lo aṣọ ìbora.